Àwọn tí mo fẹ́ràn jù ni àwọn olù, olólùfẹ́ mi àti àwọn ẹbí mi. Àwọn tí mo faramọ́ jùlọ nìyẹn. Àwọn tó jẹ mọ́lẹ̀bí mi tí mo nífẹ̀ẹ́ jù, àwọn ni mo fẹ́ràn jù.

Rárá, mi ò mọ̀ bí àti ń fọn o. Èmi o ti è, èmi o ti è mọ̀ bí a ti ń fọn. Rárá, o tiẹ̀ ṣe àgegì sí mi láti mọ ohun tí à ń pè ní fọn. Mi o, mi o ti ba pàdé rí o. Rárá àti rárá ni.

Owó iṣẹ́ mi, mo máa ń ṣe ètò ẹ̀ ní ọ̀nà tí ó, tí ó yàtọ̀ sí gbogbo àwọn owó mìíràn. Èmi a máa fi owó iṣẹ́ sí ọ̀tọ̀. Mi ò ní fẹ́ kó dàpọ̀ mọ́ owó tí mò ń ná. Mi ò kín má fẹ́ kó, kó dàpọ̀ mọ́ra wọn rárá àti rárá.

Bẹ́ẹ̀ni, mo má n rántí àlá mi dáradára nígbà tí mo bá jí. Èmi a máa rántí ohun tí mo lálá nípa rẹ̀ ní òrò mọ́jú. Màá rántí dáradára.

Emi fẹ́ràn àkókò àṣálẹ́, mo fẹ́ràn àkókò àṣálẹ́ ju gbogbo àkókò tókùn lọ, nnítorí pé mo máa ní àyè láti sinmi fún wákàtí kan kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ kejì. Àkókò àṣálẹ́ jẹ́ àkókò tí mo fẹ́ràn jùlọ.

Ní ẹ̀kon kan, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Èyí sì máa jẹ́ kí n sú mọ̀ wọ́n dáradára, máa jẹ́ kí n mọ àwọn nǹkan tí mi ò mọ̀ nípa wọn. Ó jẹ́ ìgbà tí mo máa ń fẹ́ ṣe láti mọ̀ wọ́n dára dáradára.

Mo ní ìbáṣepọ̀ tó dánmọ́nrán pẹ̀lú olórí isẹ́ mi nítorí nínú ibi isẹ mi, ìbáṣepọ̀ wa dánmọ́nrán ó sì ní ó sì jẹ́. Tí àlàáfíà wà níbẹ̀. Èmi ò kí máa ń fa wàhálà níbi isẹ́. Nítorí náà olórí isẹ́ mi ní ìbáṣepọ̀ gidi pẹ̀lú mi.

Oúnjẹ tí mo fẹ́ràn jùlọ o jẹ́ ìrẹsì. Mo nífẹ̀ẹ́ ìrẹsì lọ́pọ̀lọpọ̀, mo sì le jẹ ìrẹsì ní ẹmẹ́ta ní ojúmọ́ kan. Èyí sọ bí mo se nífẹ̀ẹ́ ìrẹsì tó.

Bẹ́ẹ̀ni mo ní ọgbà ní ilé mi. Mo ní ọgbà tí ó tóbi tí ó sì fẹ̀ púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kékeré lo ma máa ṣeré ní ọgbà mi. Ọgbà mi dẹ̀kẹ̀rẹ̀, mo máa ń gbin àwọn ǹkan àgbẹ̀, mo sì ní àwọn ǹkan ọ̀sìn tí mo ń sìn.

Mi ò, mi ò rò pé mo mọ nǹkan tí ẹ ń sọ níbíbáyí o. Ṣùgbọ́n nígbà wo ni mo máa ń fà? Nígbà tí mo máa ń tẹ̀síwájú àbí nígbà tí mo máa ń kúrò ní ibi tí mo wà ni èmi mọ nǹkan tan pe ní fà?

Mo máa ń ṣètò ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ mi nípa wíwo ohun tí ẹnìkan tó jẹ́ ìṣòro fún oníkálukú tó fi yàtọ̀ síra wọn. Máa wo ibi tí a lè bá ti a ti le bá yọrí iṣẹ́ ní ibi tí ó dáradára.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn nígbà èwe mi ni kókó ẹ̀kọ́ lórí ìmọ́tótó. Hmmm, èmi a máa nífẹ̀ẹ́ kókó ẹ̀kọ́ ọ̀rọ̀ ìmọ́tótó nítorí pé ó dáa pupo ìmọ́tótó ilé, ìmọ́tótó ara, ìmọ́tótó oúnjẹ.

Mo ma ń kọ létà fún àwọn ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń kọ létà lati, si olólùfẹ́, mo màá n kọ létà sí olùbàgbé tí wọ́n bá wà níbi tí èmi kò sí. Màá kọ létà láti mọ aláfíà wọ́n, láti mọ nǹkan tí wọ́n ń ṣe.

Èmi fẹ́ran ojú ọjọ́ tí ó bá tutù, tí kò kín ṣe òórùn tó máa máa mú gangan, tí kò dẹ̀ kín ṣe ojo tí ó ní dá. Mo fẹ́ran ojú ọjọ́ tí ó wà ní àlàáfíà tó tutù díẹ̀.

Mo mọ bí a ṣe ń tún àwọn nǹkan ṣe. Mo mọ bí a ṣe ń tún nǹkan ṣe lẹ́nu iṣẹ́ mi nínú ilé mi. Nibikíbi tí mo bá ti bá ara mi mu, mo mọ bí a ṣe ń tún nǹkan ṣe, bí a ṣe ń mú nǹkan tí ọ̀ tiẹ̀ ti fẹ́ bàjẹ́, bí a ṣe ń sọ di dídáára padà. Èmi máa ń ṣe eléyìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, hmm, mo fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Àwọn àlọ́ apanilẹ́rìn, mo nífẹ̀ẹ́ rẹ̀ gan an àti dáradára. Àlọ́ apanilẹ́rìn máa jẹ́ kí orí mi máa wú, a sì máa mú ayọ̀ bá ọkàn mi.

Mo ma n fọwọ́ ó kéré jù ní ẹ̀ márùn lójúmọ́. Ìgbà mìíràn o ma n ju ẹẹmárùn lo nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọwọ mi bá ti dọtí mo ma n fọwọ́ mi. Nítorí náà, ma n fọwọ dáradára ó kéré jù ẹ́ẹmárùn lóójọ́.

Mo gun ọkọ̀ akẹ́rù ní ìwọ̀nba ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ọkọ̀ akẹ́rù jẹ́ ọkọ̀ tí mo ní ìbáṣepọ̀ gidi pẹ̀lú rẹ̀ nítorí pé tó bá ń kẹ́rù bọ́ta nílé iṣẹ́ mi ní ọ̀kọ̀ọ̀kan, mo máa tẹ̀lé àwọn ọkọ̀ akẹ́rù yìí bọ́ta.

Bẹ́ẹ̀ni mo máa ń jẹ àwọn oúnjẹ ti ó lérò fún ìlera, mo máa ń jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Oúnjẹ tó lérò fún ìlera jẹ́ oúnjẹ tí mo yàn láàyò nítorí pé ìlera ọkàn mi ó ṣe pàtàkì, ìlera ara mi àti àgọ́ ara mi ó ṣe pàtàkì.

Etí mi dára o. Etí mi dára. Kò sí ohunkóhun tí ó ṣe etí mi. Etí mi wà ní àlàáfíà pípé àti àlàáfíà tí ó dára. Etí mi ó dára púpọ̀púpọ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìgbésókè, mo máa ń lò ó láti jẹ́ kí ohùn mi lọ sókè, láti jẹ́ kí àwọn ènìyàn fún un gbó ohùn tí mò ń sọ. Nítorí náà mo máa ń lo ẹ̀rọ ìgbésókè.

Ọ́fíìsì mi a máa ṣí ní agogo mẹ́jọ àárọ̀. Agogo mẹ́jọ àárọ̀ ni ọ́fíìsì mi má a ń ṣí láti bẹ̀rẹ̀ iṣẹ́ fún ọjọ́ tuntun. Agogo mẹ́jò àárọ̀ sì ni èmi náà má ń bẹ̀rẹ̀ iṣẹ́

Mo máa ń rìn ní àlàáfíà o. Mo máa ń rìn ní àlàáfíà, rìn ní àlàáfíà. Mi ò kí ń máa ń rìn jagunjagun, mi kò sì máa ń rìn rìn tó mú ìjàmbá dání. Mo máa ń rìn àlàáfíà ní gbogbo ìgbà àti ní gbogbo ibi tí bá mi lọ.

Mo má ń pín owó ná pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ọ̀nà tí ó dára. Èmi ò kì ń má ná owó ní ọ̀nà tí kò dára. Mo máa ń pín owó ná gẹ́gẹ́ bí ní ọ̀nà tí ó tọ́ àti ọ̀nà tí ó yẹ. Bí ẹni èmi ṣe máa ń pín owó ná, mi ò kì ń máa ṣe làwúlàwú, mi ò kì ń máa ṣe.

Ni ọ́n, mo ti dúró láti lo ẹ̀rọ alárabiàṣá fún ọjọ́ kan dáradára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó ti e jú ọjọ́ kan gan lọ tí mo ti ṣàlài máa lo ẹ̀rọ alárabiàṣá.

Má n rán àwọn ènìyàn lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun tí wọ́n fẹ́ ìrànlọ́wọ́ nípa rẹ̀. Ibi tí wọ́n bá ti ní ìrànlọ́wọ́, èmi o sì máa rán wọ́n lọ́wọ́. Ṣùgbọ́n èmi ò kí máa rán ènìyàn lọ́wọ́ ju ọ̀nà tí mo lè lágbára lọ. Èmi ò kí máa rán ènìyàn lọ́wọ́ tó máa wá padà jẹ́ ìjàmbá fún mi. Mo máa rán wọ́n lọ gẹ́gẹ́ bí agbára mi.

Adun tí mo fẹ́ràn nínú ice cream, òun ni adun sugar àti adun yìnyín tó wà níbẹ̀. Yìnyín ice, adun ice yìnyín tí a mọ̀ sí yìnyín àti sugar, òun ni mo fẹ́ràn nínú ice cream.

Bẹ́ẹ̀ ni, mo máa ń ka àwọn àdéhùn dáradára dáradára dáradára dáradára. Kó tó di pé mo, mo gba àdéhùn, kó tó di pé mo ṣe, pé mo gba àdéhùn, mo máa ń ka dáradára.

Ìgbóná jẹ́jẹ́ tí mo, tí mo fẹ́ràn jù nínú yàrá mi, òhun ni ìgbóná jẹ́jẹ́ tí a mọ̀ sí i tó ń gbóná jù láàárín gbogbo wọn. Òun ni mo fẹ́ràn jù, òhun mo fẹ́ràn jù tí mo sì ń yàn láàyò.

Àwọn tí mo fẹ́ràn jù lórí písà, òun ni àwọn èròjà tí wọ́n má ń fi se ẹlẹ́rìn dodo tó wà lórí ẹ̀ tí a tó dàbí kéèkì àwọn ni mo fẹ́ràn nínú písà torí písà jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn dáradára.

Mímu tí mo fẹ́ràn jù ni kooki. Kooki jẹ́ ọtí ẹlẹ́rìndòdò tí ó dára tí ó má ń mọ adùn báy'an nígbàkigbà tí ènìyàn bá ń mùú, mo fẹ́ràn rẹ̀ púpọ̀ àti ní ọ̀pọ̀lọpọ̀.

Mo máa ń gé irun mi nígbàkugbà tí irun mi bá ti kún, èmi ò kí n má a fi irun mi lẹ̀ kó kún jù.

Mo máà ń mú àwọn èrò tuntun wá, pé máa ń pe wọn sí àwùjọ, sí ibi iṣẹ́, kí wọ́n wá wo nǹkan tí ó ń ṣe, tí ó ń ṣẹlẹ̀, kí wọ́n sì lè mú àlàáfíà bá iṣẹ́ náà, kí wọ́n sì lè mú èrè bá iṣẹ́ mi.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ ojúkorojú tàbí láti lo fóònù láti pè wọ́n. Èmi sì máa ń bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà ìrẹlẹ. Mi ò kí máa bá wọn sọ̀rọ̀ bíi ẹni tí mo jù lọ ṣùgbọ́n mo máa ń bá wọn sọ̀rọ̀ bí ẹlẹgbẹ́ mi ní ọ̀nà tí ó tọ́ àti èyí tí ó yẹ.

Mi ò mọ̀ alùpùpù mi ò ṣe ẹ fi bẹ́ẹ̀ níbaṣẹ̀pọ̀ gidi pẹ̀lú alùpùpù mi ò mọ̀ ǹkan tó ń jẹ bẹ́ẹ̀. Rárá àti rárá ni, alùpùpù ò ti e jẹ́ ǹkan tí mo sese ń gbọ́ ní òwúrọ̀ tí mo wà yíi alùpùpù àt all mi ti gbọ́.

Mo fẹ́ran orin, Iń ta mọ̀ sí reggae. Orin reggae ni mo fẹ́ràn jù lọ ní gbogbo orin. Ó jẹ́ orin tí mo nífẹ̀ẹ́ tí mo sì yàn láàyò.

Mo máa ń ka ìwé o lọ́pọ̀lọpọ̀. À, ìwé jẹ́ nǹkan tí mo fẹ́ràn. Mo máa ń ka ìwé púpọ̀. Ìwé nípa oríṣìíríṣìí ohun tó ń ṣẹlẹ̀, ìwé nípa ìmọ̀ àti òye ọgbọ́n, mo máa ń ka ní ọ̀pọ̀lọpọ̀.

Mo ma ń kojú ìdènà ọkọ̀ pẹ̀lú ìfarabalẹ̀ tí ó pọ̀ jù nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò sí ǹkan tí ẹnikan lè ṣe ní ìpara nítorí náà ma farabalẹ̀.

Mo lọ sí ilé oúnjẹ láìpẹ́ láti lọ jẹun. Mo lọ ní ọjọ́ méjì sẹ́yìn ni mo lọ sí ilé oúnjẹ nítorí náà kò tí pẹ́ tí mo lọ sí ilé.

Rárá, mi ò kí máa ń ṣe ìwádì wọn mi ò kí máa ń ṣe ìwádìí àwọn alábàáṣẹ́pọ̀ mi rárá. Àyàfi tí wọ́n bá ṣẹ̀, tí mo sì fẹ́ mọ ìdí ìdí ọ̀rọ̀ náà, nígbà náà ni mo lè ṣe ìwádì wọn. Ṣùgbọ́n tí wọ́n bá ṣẹ̀ nǹkan kan, mi ò kí máa ń ṣe ìwádì wọn.

Mi ò, ó ti pẹ́, ti tó bí ọdún kan, ọdún méjì tí mo ti, tí mo ti lọ rí dọ́kítà gbẹ̀yìn. Ó ti ṣe díẹ̀ tí mo ti lọ rí dọ́kítà gbẹ̀yìn, ó ti tó ọdún kan tàbí ọdún méjì mi ò tie rántí ìgbà tí mo lọ rí dọ́kítà gbẹ̀yìn torí pé mò wà ní ìlera tí ó dára.

Mo ma n fọ'nú nígbà méjì lójúmọ́. Ma n fọnú ní àárọ̀ àti àṣálẹ́. Ó jẹ́ ìgbà méjì tí mo ma n fọnú. Mo ma n fọnú ní tí n bá ṣẹ̀ṣẹ̀ jí kí n tó jẹun àárọ̀, mo sì má n fọnú ní alẹ́ tí n bá fẹ́ sùn lẹ́yìn tí n bá ti jẹun alẹ́ tán.

Bẹ́ẹ̀ni mo má a ń kọ́. Mo má a ń kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mo má a ń kọ dáradára. Nǹkan ni mo lè kọ ní dá lórí Íńtánẹ́ẹ̀tì tí yóò fún mi, tí yóò mú iyì bá mi. Nítorí náà mo má a ń kọ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú lágbára púpọ̀ nítorí pé èmi a máa kọ àwọn èrò mi sílẹ̀. Mi ní èrò láti tẹ̀síwájú níbi iṣẹ́ mi ní ọ̀nà tí ó yàtọ̀, ní láti bá yàn ṣiṣẹ́ ju èrò mi lọ ní ọ̀nà tí ó jẹ́ ọ̀nà tí ó dára fún gbogbo ènìyàn.

Èmi ò tí è, ó ti pẹ́ díẹ̀ tí mo ti lọ sí ibi orin oh, ó ti tó bí ọ̀sẹ̀ méjì tí mo ti lọ sí, sí ibi orin. Ó ti pẹ́ díẹ̀, ṣe ọjọ́ mẹ́ta tí mo lọ ibi orin. Nítorí náà mi ò kí máa fi bẹ́ẹ̀ lọ ibi orin.

Mo ṣètò jíjí mi si àkókò bi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ torí pé oun púpọ̀ láti ṣe ó pọ̀ fún mi, mo ní òun púpọ̀ láti ṣe, nítorí náà ni ó ṣe pọ̀ tó bẹ́ẹ̀ yẹn.

Mo máa ń ní mo fẹ́ran yíya àwòrán púpọ̀. Nígbà tí mo wà ní kékeré, mo fẹ́ran láti má a ya àwòrán ohun lórísirísi, lórísirísi mo má n ṣe àwòrán, màá n ya àwòrán. Nítorí náà mo fẹ́ran yíya àwòrán.

Nǹkan tó má a mú mi rẹ́rìn ni tí mo bá rí ohunkohun ti àwọn ènìyàn ṣe tó lè pa eeyan lerin àti tí nbá rí ohun tó mú nú mi dùn. Àwọn nǹkan yìí ló n mú mi rẹ́rìn o ní ìgbà dé ìgbà.

Ní ẹ̀ekokan, màá ń ṣiṣẹ́ láti ilé nítorí pé bóyá ìdènà wà láti débí iṣẹ́ àbí ara mi kò mọkún dáradára. Mo máa ń ṣiṣẹ́ láti ilé.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá púpọ̀ torí mo tiẹ̀ ní ìfẹ́ rẹ̀ dáradára. Mo máa ń ṣe ìdárayá, mo máa ń ṣe ìdárayá púpọ̀ ní, ní óòrèkóòrè ìdárayá, eré ìdárayá, à gbá bọ́ọ̀lù, a sáré, a sáré eré.

Mo ní ètò púpọ̀ fún ìparí ọ̀sẹ̀. Mo ní ètò láti lọ sinmi, mo sì ní ètò láti lọ ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Àwọn ètò mi fún ọ̀sẹ̀ oun ni àwọn eléyìí. Ètò mi fún ìparí ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń se oúnjẹ púpọ̀. Màá se oúnjẹ púpọ̀. Máa se oríṣiríṣi oúnjẹ mo máa ń ṣe fún ara mi. Nítorí náà mo mọ bí a ti ń se oúnjẹ. Máa se oúnjẹ dára, dára, dára, dára, dára, dára. Oúnjẹ tó pọ̀ ni mo máa ń sè.

Bẹ́ẹ̀ni ó rọrùn fún mi láti dárí àwọn ènìyàn jí ó, nítorí pé mo ní ìrírí nípa rẹ̀ rí, mo ti wà ní ipò láti dárí àwọn ènìyàn jí ní ìgbà kan rí.

Mi ò kí n máa fin turàrí o, ṣùgbọ́n mo mọ àwọn ènìyàn tí wọ́n máa ń fin turàrí, tó jẹ́ alábàágbé mi tí a jẹ́ ń gbé, tí a kò fi bẹ́ẹ̀ jìnnà síra wa. A máa ń fin turàrí, tọ́n máa ń fi turàrí dáadáa tí mo sì máa ń rí, ṣùgbọ́n èmi fún ara mi, mi ò kí má fin turàrí.

Rárá o, èmi máa ń jẹ ẹran dáradára o. Èmi máa ń jẹ ẹran, mi ò kí ń ṣe ẹni tí kò kí ń jẹ ẹran. Mo máa ń jẹ ẹran ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo fẹ́ran ẹran pẹ̀lú. Mo máa ń jẹ ẹran dáradára.

Rárá, èmi ò ní àwòrán kankan lára o, emi o ki Èmi ò fẹ́ràn láti má a ya àwòrán sí ara mi rárá ni. Mo wà ní bí Ọlọ́run ṣe dá mi, ara mí mọ́, kò sí ohunkóhun tí ó wà ní àgọ́ ara mi.

Ọ̀pọ̀lọpọ̀ ohun ló máa ń fún mi ní ìtara láti ṣiṣẹ́ o níbi iṣẹ́ ẹni. Tí mo bá rí pé a fẹ́ parí iṣẹ́ kan, ó yẹ ká parí iṣẹ́ kan, mo máa ní ìtara fún un. Mo, mi ò fẹ́ràn ìmẹ́lẹ́ nítorí náà mo ní ìtara fún iṣẹ́.

Ìwà ìṣòwò omi ọ jẹ́ ìwà tó dára púpọ̀ nítorí pé mo máa ń fi ara balẹ̀ ṣiṣẹ́, màá ń fi ara balẹ̀. Mo ní ọkàn ti o tó jẹ́ gbọ́ngàn, tó lágbára tó sì ní àbáyọri rere fún iṣẹ́, fún ìṣòwò.

Mo fẹ́ ní ìmọ̀ tuntun nípa bi a ti n se bí a tí ń ṣe òwò crypto. Mo fẹ́ ní ìmọ̀ tuntun nípa rẹ̀. Mo fẹ́ mọ bí a ṣe ń ṣe trading. Bí a ṣe ń ṣe owó ìṣúná tó jẹ́ ti òkèèrè.

Mo máa ń ní ìpàdé lọ́soosẹ̀ bí ẹ̀mejì, bí ẹ̀mejì ọ̀tọ̀tọ̀ lọ́sẹ̀ ni mo máa ń ní ìpàdé. Mo máa ń ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi, mo sì máa ń ṣe ìpàdé pẹ̀lú àwọn ọ̀gá níbi iṣẹ́. Nítorí náà mo máa ń ní ìpàdé bí ẹ̀mejì lọ́sẹ̀.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó nífẹ̀ẹ́ láti máa ṣe ètò ǹkan kó tó pé mo bẹ̀rẹ̀ rárá. Màá ṣe ètò bó ṣe yẹ kó rí, mo máa ṣe ètò ìgbà tó máa bẹ̀rẹ̀, oun tí a máa ṣe nígbà bẹ̀rẹ̀ àti àbáyọrí náà, a máa mọ̀ láti.

Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ púpọ̀ nítorí ó ti ẹ̀ máa ń ṣe, ó máa ń fúnni ní ìwúrí pé a rí ọjọ́ tuntun láyọ̀ àti àlàáfíà. Wá ń ṣe ìmọ́lẹ̀, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ dáradára ju ti ìrọ̀lẹ́ pàápàá jù lọ.

Mo fẹ́ran oúnjẹ àkàrà tí a mọ̀ sí chocolate, chocolate flavor tàbí vanilla. Mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀. Mo nífẹ̀ẹ́ púpọ̀ chocolate cake, chocolate flavor. Mo fẹ́ran rẹ̀ dáradára.

Mo ṣì fò ní àná, àná òde yìí. Mo máa ń fò dáradára dáradára. Nítorí pé fífò ó má ń jẹ́ kí ara mi wà ní ìlera. Tí ó pé nítorínà fífò kò ń ṣe ìjàmbá fún mi. Mo nífẹ̀ẹ́ rẹ̀ dáradára dáradára.

Rárá orí ò kí máa ń fọ́ mi oh. Orí ò kí máa ń fọ́ mi. Mi ò kí máa ń ní ìrírí orí fífọ́ rárá tí ara ni. Torí bá dẹ́ fọ́ mi, gbẹ́ á ní torí pé mo ṣiṣẹ́ tó pọ̀jù, mo máa lo òògùn.

Mo ma ń lọ akọ́kọ́ pẹ̀lú ẹbí mi nípa lílọ síbi tó dákẹ́ rọ́rọ́ ta sì máa jẹ́gbádùn ara wa. Níbi tí ẹní kẹ́ní kò tíi ní lè disturb wa ni mo máa ń gbé àwọn ẹbí mi lọ láti lọ ṣe fàájì.

Mo sọ pé mo máa ń ṣe ìpèsè ohun èlò nípa lílọ sí ọjà láti ra àwọn ohun èlò tí mo fẹ́ lò láti ìgbà kan dé ìgbà. Máa ń lọ sí ọjà láti lọ ràá. Báyìí ni mo ṣe máa ń ṣe ìpèsè ohun èlò mi.

Bẹ́ẹ̀ni, màá ń pàdé àfojúsùn títà mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣe, màá ń ṣe ìbápàdé àfojúsùn mi ní ibi ọjà títà ó sì jẹ́ nǹkan tí ó máa ń mú mí dùn ní, ní gbogbo ìgbà tí mo bá pàdé àfojúsùn mi.

Má a ń kọjú àwọn ìṣòro níbi iṣẹ́ pẹ̀lú ọgbọ́n, pẹ̀lú òye àti ìmọ̀ tí mo ti rí lẹ́nu iṣẹ́ níbi ọdún sẹ́yìn, máa ń fara balẹ̀ láti kọjú àwọn ìṣòro báyìí.

Mo máa ní bí i ọjọ́ mẹ́wàá tàbí méjìlá, ọjọ́ mẹ́wàá àbí méjìlá ni mo máa ní láti sinmi ní ọdún. Ìgbà mìíràn ó máa tó oṣù kan ti má fi sinmi.

Mo máa ń wọ ohun ẹ̀ṣọ́ bí i ring, bí i chain ọrùn, mo máa ń wọ dáradára. Mo máa ń wọ ohun ẹ̀ṣọ́ bí i chain sọ́rùn púpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ bọ́ta, tí mo bá fẹ́ jáde, mo máa ń wọ̀ ọ́

Mo si pàdé àwọn ọ̀rẹ́ mi lánàá o. Mo wa ba awon orè mi pàdé. Tí a bá fẹ́ lọ se fàájì, mo pàdé àwọn ọ̀rẹ́ mi fún ìgbádùn àti fàájì lóòrèkóòrè.

Mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn ní tí mo bá ń lọ ibi tí mi ò mọ̀, tí mi ò tíì lọ rí. Mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn kí èmi bá lè má ṣìnà, àti pé kí n tètè dé ibi tí mò ń lọ náà. Torí náà mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.

Mo máa rántí àwọn ọ̀nà àṣìńnọ̀ mi nípa kíkọ sílẹ̀, nípa fífi ọkàn sì, máa rántí ọ̀nà àṣìńnọ̀ mi nípa fífi ohùn sí i. Mo máa nífẹ̀ẹ́ kí n má a kọ àwọn ọ̀nà àṣìńnọ̀ mi sílẹ̀.

Mo fẹ́ran àjọ̀dún Kérésìmesì jù ju gbogbo àjọ̀dún tó wà lọ torí ó jẹ́ àjọ̀dún tí a má ń se àjọyọ̀ ìbí Jésù Kristi. A sì ma ń ní ọlidé láti bá ọ̀rẹ́ àti ojúlùmọ̀ se àjọyọ̀ láti bá wọn àti ẹbí láti wà ní ọ̀kan.

Rárá, mi ò mọ̀ bi a ti n ko, bí a ti ń ka àwòrán ilẹ̀, mi ò ní òye nípa rẹ̀ rárá àti rárá ni. Àwòrán ilẹ̀ ò ṣe ńkan tí, ó jẹ́ ńkan tí mi ò ní fi bẹ́ẹ̀ ní ìmọ̀ nípa rẹ̀ rárá àti rárá.

Mo nífẹ láti kọ́ èdè Spanish. Èdè Spanish, mo nífẹ láti kọ́. Bí mo ṣe ń lọ níwájú, mo se ń tẹ̀síwájú, mo nífẹ láti kọ́ èdè Spanish. Bẹ́ẹ̀ ni, èdè Spanish jẹ́ èdè tí mo fẹ́ kọ́

Mo máa ń fọṣọ ní ojoojúmọ́ tí mo bá fẹ́ wẹ, mi ò kí máa fi aṣọ mi sílẹ̀ kó pọ̀, kó tó di pé mo mú láti fọ. Mi a máa fọ aṣọ mi ní ìwọ̀n nígbàkúgbà tí mo bá fẹ́ wẹ. Lẹ́ẹ̀kan kan tí mi ò bá ráyè, mo sì máa ń fọ aṣọ mi ní òpin ọ̀sẹ̀

Oúnjẹ tí mo máa ń jẹ l’òwúrọ̀, mo máa ń jẹ búrẹ́dì àti tíì, tàbí ìrẹsì. Mo ma n je oúnjẹ tó, tó ni, tó, tó Ṣàrà lóore tí kò sì wúwo fún ara. Oúnjẹ tó fúyẹ́ lára mo ma n je, ní òwúrọ̀

Rárá mi ò wọ gíláàsì, mi ò wọ gíláàsì rárá rárá ni. Mi ò ní tìẹ́, ṣùgbọ́n ní fẹ́ràn láti máa wọ gíláàsì. Rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud, torí pé tí ó bá wà níbẹ̀, ààbò tó dájú wà lórí rẹ̀. Níwọn gbàkigbà tí mo bá fẹ́ lòò, mo sì máa lọ sórí cloud yìí láti lọ mú lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí etí òkun dára dára dára dára. Mo máa ń lọ síbẹ̀ pẹ̀lú àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi láti lọ ṣe fàájì, láti lọ ṣe ìsinmi. Mo máa ń lọ sí etí òkun dára dára dára dára dára dára.

Nígbàkúgbà tí mo bá ń dúró de nǹkan mo máa ń farabalẹ̀. Mi ò kí n máa, mi ò kí n máa wà ní ìkánjú. Mo máa ń farabalẹ̀ láti dúró de nǹkan náà. Máà sí máa máa ṣe àwọn nǹkan tó, tí ó yẹ kí n ṣe ní àkókò náà.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ìparí ọdún. Nítorí pé àkókò yìí jẹ́ àkókò tí a má ń ṣe fàájì, tí a máa ní bírèèkì lẹ́nu iṣẹ́. Nítorínà mo fẹ́ràn àkókò yìí jùlọ ní gbogbo àkókò ọdún.

Mo maa n gbọ́ podcast dáradára. Mo maá n gbọ́ podcast dáradára ní oríṣìíríṣìí nípa òṣèlú, mo ma n gbọ́ podcast nípa ẹ̀sìn, mo maa n gbọ́ podcast nípa eré ìdárayá, mo maa n gbọ́ podcast nípa ti ẹ̀kọ́

Bẹ́ẹ̀ni, mo máà ń ṣe ìpàdé lórí fóònù. Mo fẹ́ràn rẹ̀ dáradára torí pé ó máa ń jẹ́kí ń save time, ó máa ń jẹ́ kí n lo àsìkò mi dáradára. Ìpàdé lórí fóònù a máa jẹ́ kí n lè tọ́jú owó láti máa wọ ọkọ̀ láti ibì kan sí ibòmíràn.

Lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń lo àwọn ìdáàbòbò ọ̀rùn. Ẹ̀kọ́ọ̀kan kò kín ṣe gbogbo ìgbà rárá o. Ní ẹ́ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń lò torí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń wà ní ọ́fíìsì mi láti ṣiṣẹ́, mi ò kí ń máa wà nínú ọ̀rùn.

Mo ma n ṣe ìsọdọ̀tun ọ̀kan, nígbà tí mo bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tuntun tàbí nígbà tí ohun tí mo bá n ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti sú mi tí mo sì nílò ìbẹ̀rẹ̀ tuntun. Mo ma n ṣe ìsọdọ̀tun ọ̀kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mọ̀ láti ìgbà dé ìgbà. Mo máa ń pamọ́ dáradára nítorí pé fáìlì ó jẹ́, fáìlì jẹ́ òun tí jẹ́ ohun tó ṣe pàtàkì púpọ̀. Nítorí náà mo máa ń pa fáìlì mọ̀.

Mo máa ń pa owó mi mọ́ bákan náà dáradára. Mo máa ń pa owó mi mọ́ ọn nítorí pé owó ó ṣoro díẹ̀ láti rí. Nítorí ìdí, ìdí ní yìí tí mo ṣe máa ń pa owó mi mọ́. Dáradára, dáradára mo máa ń pa owó mi mọ́.

Ọjà tuntun yiò jáde ní òpin ọ̀sẹ̀. Yiò jáde ní òpin ọ̀sẹ̀ yìí. Nítorí oti pẹ́ díẹ̀ ta tí ń ṣètò ọjà tuntun yìí ṣùgbọ́n ní òpin ọ̀sẹ̀ tá wá yìí ọjà tuntun yiò bọ́ sí ìta.

Bẹ́ẹ̀ ni, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo maà n ra ǹkan lórí ọjà tí a mọ̀ sí Jumia. Mo máà n ra ǹkan níbè tí mo tiẹ̀ ṣi rà ní ọ̀sẹ̀ tó kọjá, mo ra bàtà, mo ra power bank, mo ra aṣọ mo sì ra bàtà oríṣi bí méjì.

Mo máa ń wo ìràwọ̀ dáradára. Máa wo ìràwọ̀. O jẹ́ nǹkan tí mo máa ń wò. Nì ẹkokan tí mo bá ní àǹfààní láti wò. Bẹ́ẹ̀ ni, máa ń wo ìràwọ̀

Maa n ya àwòrán daradara. Mo, mo, mo, mo mọ bi a ti n ya àwòrán, mo mọ bi a ti n ya àwòrán. Ma n ya àwòrán nigba ti mo wa ni ile-iwe. Paapaa julọ ti a ba fun wa ni isé amurele lati lọ ṣe assignment, mo ma n ya àwòrán daradara.

Mo ń lo kọ̀m̀pútà tí a mọ̀ sí Dell. Mo mọ, mo ń lo kọ̀m̀pútà tí a mọ̀ sí Dell. Dell ni èmí yan laá yò láti máa lo. Kọ̀m̀pútà Dell ni mo máa ń lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Mo máa ń sáré dáradára nítorí pé yàtọ̀ sí pé eré jẹ́ eré ìdárayá. Eré á tún máa jẹ́ kí ago ara wa wà ní àlàáfíà pípé nítorí náà mo máa ń sáré.

Rárá, mi ò tíì lu etí mi. Èmi ò kín ṣe obìnrin, mi ò sì jẹ́ ọmọ ìgboro. Nítorí náà mi ò kín máa ń lu etí mi. Mi ò sì tí lu etí mi rí. Mi ò kín lu etí mi rárá, rárá, rárá.

A! O ti pẹ́ díẹ̀ tí mo ti lá àlá burúkú o. Ó ti pẹ́ díẹ̀, ó ti tóbí oṣù márùn-ún, mẹ́fà sẹ́hìn tí mo ti lá àlá burúkú. O ṣe díẹ̀, o ṣe díẹ̀, o ṣe díẹ̀.

Bẹ́ẹ̀ni mo ní irungbọ̀n, mo ní irungbọ̀n, ó sì máa ń yọ dáradára ní ìgbà dé ìgbà. Mo sì need láti máa shave láti máa fa irungbọ̀n mi ní ìgbà dé ìgbà.

Mo fẹ́ran aṣọ tí a mọ̀ sí aṣọ òyìnbó official dress ni mo máa ń lò, ni mo fẹ́ran láti máa wọ̀ official dress, mo fẹ́ran láti máa wọ̀

Bẹ́ẹ̀ni, mo máà ń gba àwọn ímelì àìwúlò lórekòrè. Àwọn ímelì yì kòwúlò fún mi ṣùgbọ́n mo máa ń gbà láti ìgbà dé ìgbà.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù tó máa ń dáàbò bò mi lọ́wọ́ òtútù nígbà tí a bá wà nígbà òtútù. Mo ní aṣọ òtútù, aṣọ òtútù máa ń lu àgàgà nípa nígbà òjò.

Mi ò fi tilẹ̀ mọ̀ nípa rẹ̀ dáradára ṣùgbọ́n mo máa ń gbọ́ nípa ìrànwọ́ àkọ́kọ́ tí ènìyàn bá ní ìjàmbá ọkọ̀ láti ìrànlọ́wọ́ láti tètè ṣe ìrànlọ́wọ́ fún wọn. Mo mọ̀ nípa rẹ̀ díẹ̀.

Mo mọ bí a ti ń pẹja, mo mọ bí a ti ń pẹja dáradára lódò ẹja àrọ̀ tí a mọ̀ sí ẹja catfish. Èmi mọ bí a ti ń pa àti ẹja tilapia. Àwọn ẹja tí mo ti parí léyìí tí mo máa ń fi ìwọ pa.

Mi ò fi tilẹ̀ fẹ́ràn jíjó rẹpẹtẹ kan, ṣùgbọ́n mo máa ń jó, ṣùgbọ́n èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ lọ títí. Mi ò fi bw fẹ́ràn ẹ̀ lọ títí.

Mo máa ń jí ní òwúrọ̀ nígbà tí ọlọ́run bá jí mi tàbí tí àlàmú mi bá jí mi. Báyìí, báyìí ni mo sì máa ń jí lóòwúrọ̀. Má tají. Nítorí náà mo sì máa dide láti lọ wẹ̀, láti ṣe ohun kan tí mo máa ń ṣe.

Máa ń lọ sí agọ. Máa ń lọ sí agọ dáradára. Agọ tí a mọ̀ sí kamp máa ń lọ dáradára. Ní ti ẹ̀sìn, ní ti ẹ̀kọ́ ìmọ̀, mo máa ń lọ sí agọ.

Bẹ́ẹ̀ni mo ní ìwà tí ó dára tí mo bá ń jẹun, torí pé nígbà tí mo bá ń jẹun èmi kò kì í máa ń sọ̀rọ̀. Torí pé eléyìí jẹ́ ìwà tó dára níbi oúnjẹ láti máa ma sọ̀rọ̀ tí a bá ń jẹun lọ́wọ́. Mo ní ìwà tó dára bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran iṣẹ́ ìta gbangba náà. Mo máa ń ṣíṣe ìta gbangba. Mo máa, mo máa, mo máa ń ṣíṣe ìta gbangba dáradára. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà.